Oúnjẹ ìkórè. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ìkórè jẹ́ èso. Èso ni wọ́n máa ń lò fún ìkórè ní ọ̀dọ̀ wa tó ṣẹ́ ó ṣe pàtàkì. Èso wọ̀nyí ni a máa ń lọ sọ́jà tí àwọn lọ́ máa ń rà, tán fi máa ń ṣe ìkórè.

Ìsinmi láàárín iṣẹ́ ṣe pàtàkì fún àwọn tí wọ́n bá ń ṣe iṣẹ́ ojúmọ́. Ó jẹ́ pé iṣẹ́ ọ́fíìsì ni wọ́n máa ń ṣe, tí wọ́n bá ti wọlé sí ọ́fíìsì, tí wọ́n ò ní àkókò láti sinmi. Ṣùgbọ́n iṣẹ́ tèmi kò jọmọ́ iṣẹ́ ọ́fíìsì. Iṣẹ́ wákàtí kan ni màá fi ń dá àwọn ènìyàn lóhùn. Tí wákàtí kan yìí bá ti pé, iṣẹ́ yẹn ti parí nìyẹn màá lọ dá ẹlòmíràn lóhùn. So mò ní ànfàní láti ní ìsinmi ní iṣẹ́ tí mò ń ṣe.

Inú ìjọsìn ni mo ti pàdé ẹni tí ó ṣe pàtàkì fún mi. Inú ilé ìjọsìn, ilé Ọlọ́run ni mo ti pàdé ẹni tí ó ṣe pàtàkì fún mi àti ibi tí mo ti ń ṣe iṣẹ́ ni mo ti tún pàdé ẹnìkan tí ó ṣe pàtàkì fún mi nígbè ayé mi.

Mi o ki n fi ipara sára ni gbogbo ìgbà mio ṣe ẹni to máa jí laarọ to má fii ipara sára àti lálẹ́ ti afi ipara sára. Ẹ̀ẹ̀kọkan ni mo máa ń lo ìpara bí a tí mo bá ṣe iṣẹ́ tán, máa fi ìpara sára kí ara mi kó má ba fúnfún.

Mi ò ní ìgbà kan tàbí àkókò kan tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Tí oúnjẹ alẹ́ bá ti ṣetán, tó bá ti wà ready ni mo máa ń jẹ. Mi ò ní wákàtí kan tàbí ìgbà kan tàbí àkókò kan tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ìbá jẹ ago mẹ́fà, ìbá jẹ ago méje, ìbá jẹ ago mẹ́jọ.

Ehn, mo ní oko lẹ́yìn ilé mi tí mo máa ń dá, mo ní ìyàrá ẹyẹ lẹ́yìn ilé tí mo fi máa ń dákó tí mo gbin ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí, ṣùgbọ́n ní ọgbà tí ó tẹ̀lé ilé mi, a gbin, a gbin ọ̀pẹ sí inú ọgbà yẹn.

Àwọn ọmọ ló máa ń gbá àgbàlá. Gbígbá àgbàlá ṣe kókó nítorí pé láti àárọ̀ ọjọ́ títí di ìrọ̀lẹ́ ni a fi máa ń ṣe àwọn nǹkan kan tí wọ́n máa ń dá àwọn nǹkankan sílẹ̀. Ṣùgbọ́n tí ènìyàn bá jí láàárọ̀ ò dáa kí ènìyàn tún àgbàlá ilé rẹ̀ ṣe keeyan mú igbálẹ̀ kí ó gbá.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mo ní ojú tí ó dára gidigidi, mo ní ojú tó dára gan ni, ojú mi dára, mi ò kí ń ṣe ẹni tí kò le ríran tàbí ẹni tó ní ààrùn ojú tàbí tí ò ní nǹkan kan ní ojú.

Ah, mi ò kí ń rin ìrìnàjò fún iṣẹ́. Àárín ibi tí mo wà ni iṣẹ́ mi gbé wà. Mi ò tíì rin ìrìnàjò lọ sí ìlú mìíràn fún iṣẹ́ rí. Nítorí náà, ibi tí ènìyàn bá gbọ́ wà ni ibi tí ń ṣe iṣẹ́.

Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìpèsè àwọn ohun èlò ni a máa ń rà ní ọjà kató lọ, ṣùgbọ́n àwọn kan wà ní àyíká tí a máa ń rí, tí a máa ń lò tá máa ń gbà lọ́wọ́ àwọn ènìyàn tàbí tí a gbìn sí àyíká tí a máa ń lò.

Eh, ìkòkò àmù jẹ́ nǹkan tí a ń lò ní ilè Yorùbá. Amò pupa ni wọ́n dẹ̀ fí ṣe ìkòkò amọ̀ yìí. Pẹ̀lú omi, wọ́n á fi amọ̀ pupa yìí, wọ́n á fi ọwọ́ fọ̀ọ́. Tó bá ti wá dúrọ̀, wọ́n á dá omi síi, wọ́n á fi omi sìí. Omi yìí ni wọ́n máa fi ṣe ẹ́ tó máa fi rọ̀ pátápátá. Wọn á bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ mu.

Omi ni mo fẹ́ bẹ̀rẹ̀ máa mu ní gbogbo ọjọ́ tàbí kí n mu àwọn ọsàn olómi-òyìnbó. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, omi ni mo máa ń mu jù. Mi ò kí ń mu ọtí lilẹ̀. Omi ni mo máa ń mu pẹ̀lú àwọn ọsàn olómi-òyìnbó.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò oòrùn sara lẹ́ẹ̀kọ̀kan. Kò n ṣe ní gbogbo ìgbà. Ẹ̀kọ̀kan ni mo máa ń fi ìdáàbòbò oòrùn sara. Pápáájùlọ tí mo bá fẹ́ lọ wẹ̀ nínú odò, lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń fi ìdáàbòbò oorun yí sí ara mi.

Eh, ìyàtọ̀ díẹ̀ ló wà láàárín dòdò àti ọ̀gẹ̀dẹ̀, dòdò jẹ́ nǹkan tí a máa ń fi ọ̀gẹ̀dẹ̀ ṣe, ọ̀gẹ̀dẹ̀ jẹ́ nǹkan tí a máa ń lò fún dòdò. Ọ̀gẹ̀dẹ̀ ni a máa gé, sí wẹ́wẹ́ tí a máa fi sínú òróró tí a máa dín, tí ó máa di dòdò. Ọ̀gẹ̀dẹ̀ yìí tí a bá ti gé, a a fi sínú òróró tó wà lórí iná, ó di dòdò nìyẹn.

Mii ni idojuko kankan ni ẹnu iṣẹ́ mi toripe iṣẹ́ ara mi ni mo n se. Mi ò ní ẹni tí ó ń mí lára tí, tí ó fún mi láyè láti ṣe iṣẹ́ mi. Nítorí náà mi ò kín dojú kọ àwọn nǹkan kan ní ẹnu iṣẹ́ mi rárá.

Mi ò tí ì ní ọkọ̀, Ọlọ́run ti fún mi lágbára láti ra ọkọ̀. Iṣẹ́ tí mò ń ṣe kò fún mi ní owó tí ó tó láti ra ọkọ̀, torí náà mi ò ní ọkọ̀ tí mò ń fọ̀. Mi ò ní ìgbà kan tí mò ń fọ ọkọ̀ kankan nítorí pé mi ò ní ọkọ̀.

Ọ̀pọ̀lọpọ̀ ohun èlò orin ni wọ́n máa ń lò ní ilẹ̀ Yorùbá bíi bàtá tí àwọn àgbàlagbà máa ń lò, gángan tí a máa ń lò ní ojú agbo àti ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ yìí ni wọ́n máa ń lò ní ilé ìjọsìn, pàápàá jùlọ àwọn eléré náà máa ń lò.

Rárá mi ò kì n máa ń lo ẹ̀rọ ìràwọ̀ ohun, ìràwọ̀ ohun, mi o ohun mi dáa. Bẹ́ẹ̀ ni, mò lẹ́ ṣe ohun tó bá wù mí pẹ̀lú ohun mi. Mi ò kí ń lo ẹ̀rọ ìràwọ̀ ohun rárá, àti rárá ni.

Àwọn ò kí ń ṣe ìpàdé àwọn ará ilé. Èmi nìkan ni mò ń gbé ilé mi pẹ̀lú ẹni tí mò ń gba sílé, torí náà a kì n ṣe ìpàdé. Tí nkankan bá wà tí a bá fẹ́ sọ, máa pé lórí aago, a dẹ́jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ni wọ́n máa ń ṣe ní orí television, bí eré ìtàgé tàbí àwọn apanilẹ́rìn pàápàá jùlọ àti ìròyìn. Wọ́n máa ń ka ìròyìn ní eré orí television.